Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Ṣùgbọ́n aṣọ òtútù mi gbogbo gbà kọ́ ni mo máa ń wọ̀ ó. Onígbà tí mo máa ń wọ̀ ó, mo máa ń sábà fi pa mọ́ ni, igba o jọ, mo máa ń sábà wọ aṣọ òtútù mi. Tí mo bá ti ń jáde lọ àti gbọ́ yẹ́, ìgbà mí tí mo máa ń sábà wọ àṣọ òtútù nìyẹn. Tí mo bá ti ń jáde lọ, màá wọ aṣọ òtútù mi kí òtútù kó lè ba, kó mọ́ lè ba mú mi. So, nígbà mí tí mo bá fẹ́ sùn lálẹ́ náà tí òtútù yẹn bá pọ̀ lápọ̀ jù, mo máa ń ṣe kí ni? Mo máa ń wọ aṣọ òtútù yẹn kí n tó sùn, sì ó fi dáàbò bo mi, òtútù ò ní fi rọ̀ sí mi ni aya. Ṣùgbọ́n tó bá dìgbà ìgba oru, aṣọ òtútù mi máa ń sìmi, mo máa ń gbé, mo máa ń fi sínú wọdiróòpù mi ni. Àmọ́ tó bá ti dìgba ojọ báyìí ni aṣọ òtútù mìí máa ń sábà rí ìṣe, nítorí pé kí ni? Màá mú jáde láti bẹ̀rẹ̀ sí ní wọ, láti máa mo dáàbò bo mi kúrò nínú òtútù tí ó máa ń mú mi tí mo bá ti jáde. Nítorí náà mo máa ń sábà wọ aṣọ òtútù nígbà òtútù, mo sì ní ẹyí tí mo máa ń wọ̀ dáadáa. Kódà kàn ṣiṣẹ́ ọkọ̀ kàn ṣẹ méjì, ọdún mẹ́ta tí mo ní tí mo máa ń wọ̀

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Well pizza jẹ́ ǹkan tó jẹ́ pé mo ti jẹ ní ẹ̀ẹ̀kan rí, ẹ̀ẹ̀kan péré ni mo sì jẹ ẹ́. Nítorí pé ìgbà náà tí mo bá rántí dáadáa, ọ̀rẹ́ mi ló ra pizza yẹn fún mi. Mo sì fẹ́ràn pizza òun nítorí pé kí ni ó dùn dáadáa lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n láti ìgbà yẹn mi tì ní àǹfààní láti jẹ ẹ́. Mo rántí ní pé ọjọ́ tí mo jẹ ẹ́, kí ni mo fi mú ọtí ẹlẹ́rìndòdò ni mo fi mú lọ́jọ́ ọ̀ún tí mo sì fi sínú ilẹ̀. Gbogbo àwọn ǹkan tó wà ní orí rẹ̀ tí wọ́n fi ṣe pizza ló jẹ́ kó ṣe kí ni, ló jẹ́ kó dùn dáadáa. Ó máa sì wù mí kí n sì jẹ ẹ́ ní ẹ̀ẹ̀kan sì tí ń bá ráyè láti lọ rà á níbi tí wọ́n ti ń tà á. Àmọ́ ní báyìí báyìí, ẹ̀ẹ̀kan mo ti jẹ ẹ́. Mo sì gbádùn pizza nítorí pé kí ni pizza Cold Stone ni wọ́n sì se dáadáa. Ó dáa kí ó máa wú mi, ó máa wù mí kí n lọ síbẹ̀ lẹ́ẹ̀kan sì kí n lọ rà á, kí n lọ, kí n lọ tọ́ọ kí n rí bó se rí.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa sábà wọ ohun ọ̀ṣọ́. Àmọ́ ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ jù ó ni ago. Ago jẹ́ ohun ọ̀ṣọ́ tí mo fẹ́ràn láti máa wọ ní gbogbo ìgbà. Tí n bá wọ ago kí n tó jáde, mi ò ní, mi ò ní, mo máa ń gbàgbọ́ pé ìmúra mi kò tíì pé. Ni gbogbo ìgbà mo máa ń wọ ago, àmọ́ mo máa ń wọ ẹ̀gbà ọrùn náà, àmọ́ ẹ̀gbà ọrùn kò mọ̀ mi la kí n máa wọ̀ ọ́ ní gbogbo ìgbà. Nǹkan tó mọ̀ mi la jú láti máa wọ̀ ni ago ọwọ́. Gbogbo ìgbà mo sì máa ń wo ago ọwọ́ mi dáadáa nítorí pé kíni ó ti mọ́ mi lára dáradára. Mo máa ń wọ ago ọwọ́, mo sì máa ń wọ ẹ̀gbà ọrùn lẹ́ẹ̀kọ̀kan. Ẹ̀gbà ọwọ́ náà mo ní, àmọ́ ẹ̀gbà ọwọ́ ìhun tí wọ́n ń pè ní "chain" mi ò kí ń sábà wọ̀ ọ́ ní gbogbo ìgbà, òun àti ẹ̀gbà ọrùn nítorí pé kí ni kò mọ̀ mi lára láti máa wọ̀ wọ́n. Ṣùgbọ́n ṣé ẹ rí ago tó jẹ́ ọ̀kan nínú àwọn ara ẹ̀ṣọ́ hun, mo fẹ́ràn púpọ̀ jù láti máa wọ̀ ọ́. Tí n bá sì wọ̀ ọ́ jáde, ìmúra mi kò tíì pé.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan ni. Nítorí pé kí ni? Mo ní gbàgbọ́ pé kí ǹkan tó lè jẹ́ mumu ṣe àbí kí ǹkan tó lè jẹ́ si ṣiṣe, ẹ́eyan gbodo ṣe kí ni. Ẹ́ n kò rò ṣe ètò. Bí níisínyi báyi níisìnyi. Tí mo bá sọ pé a! Àárọ̀ yìí tí mo jí yìí, mo fẹ́ se ráìsì àtẹ̀wà. Ǹtí ṣe kí ni ǹtí ṣe ètò rẹ̀. Àra ètò tí màá ṣe ni pé kí ni, màá ṣe ọbẹ̀, tí n bá ṣe ọbẹ̀ tán, màá sa, màá sa ẹ̀wà, tí n bá sewà tán, màá bẹ̀rẹ̀ sí ní dáná. Bí n bàá n ti bẹ̀rẹ̀ sí ní dáná, màá se ẹ̀wà, màá se ráìsì. Bí nbà ti ṣe ráìsì, tó be bá ti jiná tán, ń ṣe kí ni? Ǹ jẹ. Gbogbo imurà pé mo fẹ́ se ọbẹ̀, mo fẹ́ se ẹ̀wà, mo fẹ́ se ráìsì. Òun ni ara àwọn ètò tí mo kọ́ ṣe kó tó kan oúnjẹ tí mo fẹ́ jẹ. Nítorí náà mo ní gbàgbọ́ pé kí ẹ̀yàn maa sètò ǹkan, ó ṣe kí ni? Ó dára púpọ̀ jù. Ètò ni ó kọ́kọ́ wá kí ǹkan tí eeyan fẹ́ ṣe kó tó ṣe kí ni kó tó wá. Nkan ti eeyan ò bá ṣètò ǹkan tí ẹ̀eyan fẹ́ ṣe, ó lè má wáyé. Tó bá sì wáyé, eeyan ò ní ṣe bó ṣe yẹ kó ṣe, ṣo, ko ní lọ bó ṣe yẹ kó lọ. Ó ní, mo nífẹ̀ẹ́ si kí n mo sètò ǹkan. Ó sì dára kí ẹ̀eyàn mọ sètò ǹkan. Kí ẹ̀eyàn tó ṣe kí ni. Kí ẹ̀yàn tó bẹ̀rẹ̀ ǹkan.

Ṣé o máa ń wọ fìlà? À, mo fẹ́ràn láti máa wọ fìlà gan. Fìlà wà lára àwọn nǹkan tí mo mọ̀ fi ń múra. Iyán tí mo bá wọ aṣọ Yorùbá, tí mo bá wọ, ẹ, tí mo bá wọ bàbá ríga àti agbádá, because nítorí pé kíni mo fẹ́ràn láti mọ bàbá ríga àti ìyá agbádá. Tí mo bá ti wọ, nǹkan tí mo fi mọ̀ jẹ́ kí ń múra kó pé ni pé màá wọ fìlà sí i. Mo lè wọ fìlà Hausa, ìyẹn tí wọ́n ń pè ní tàjíyà, mo sì lè wọ fìlà agọ̀bẹ́, iyán ti àwọn Yorùbá kí n sá filé jẹ́ kí ń múra pé mò ń wọ fìlà. Tí mo bá wọ aṣọ ebo nìkan ni mi kì n wọ fìlà. Tó máa fún mi kí n fi wọ aṣọ Yorùbá tiwa-tiwa, í ṣe kí ni, i n wọ fìlà sí i. Nítorí pé kí ni, tí mo bá ti wọ fìlà, mo máa ní ìgbàgbọ́ pé ì múra iyun kò tí ì pé. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ràn láti mọ wọ fìlà tí mo bá ti ń jáde. Ó wà lára àwọn nǹkan tí mo mọ̀ wípé ó máa ń jẹ́ kí imúra kó pé kó ṣe rẹ́gírẹ́gi. Bí wọ́n tó bá wo fìlà, sáṣọ gidi, ẹni tí ó bá ríi, wọ́n ó rí pé à, ẹlẹ́ni yìí, ó mọra dáadáa. Èèyàn dáadáa ni ọmọ Yorùbá gidi ni. Nítorí pé kí ni, ó múra bí àwọn Yorùbá ṣe máa ń múra.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti mọ̀ pé àwọn oníbàárà tuntun, oníbàárà tuntun tó bá wá sí ibi iṣẹ́ wa láti wá ra nǹkan àbí tó bá wá sí ibi ọjà wa láti wá ra nǹkan nígbà àkọ́kọ́ tó bá lọ tán ọjọ́ kejì àbọ́ ọjọ́ keta tí wọ́n bá wá, mo máa ń pè wọ́n. Tí n bá ti pè wọ́n, n béèrè pé, "Bó ni nnkán tí ẹ́ ra o, ṣé ẹ gbádùn rẹ̀?" Tí ẹ́ bá gbádùn rẹ̀, níjó mi tí ẹ́ bá wá, a ó mọ̀ ǹnkan tí a sì ṣe. Nítorí pé kí ni, tí ẹ́ bá ń pè wọ́n, wọn ó ṣe kí ni, yóò wù wọ́n kí èèyàn, yóò fẹ́wù wọ́n kí wọ́n wá ní ọjọ́ mi. Ẹ̀eyan ti ṣe kí ni, ẹ̀eyan ti pèsè ìbáṣepọ̀ tó dánmọ́ran láàrín ọ̀ni tó ń tajà àti ẹni tó ń rajà nù. So ó dára púpọ̀ láti mọ̀ pé oníbàárà iyẹn tó bá jẹ́ oníbàárà tuntun, because tí n bá ti pè wọ́n, mo ní, mo mọ̀ nígbàgbọ́ pé wọn ó fẹ́ wá ní ọjọ́ mi tí n bá pè wọ́n pé, "Bó ni ọjà tí ẹ́ ra níjó oni, ṣé ẹ gbádùn rẹ̀?"

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo sì fẹ́ràn kí n máa ń sáré dáadáa. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé tẹ̀yan bá ń sáré, ó máa ń jẹ́ kí kí ni? Ó máa ń jẹ́ kí ara ẹ́yàn fúyẹ́ ni, ó sì máa ń jẹ́ kí ara ẹ́yàn dá ṣáka ni. Ṣùgbọ́n ó ní ọjọ́ àti àkókò tí mo máa ń sábà sáré. Ìgbà toun máa ń sábà sáré jù ni ọjọ́ ìsinmi, ni Saturday àti Sunday. Mo máa ń sábà sáré jù nítorí pé kí ni? Ọjọ́ ni mo máa ń sábà rí ààyè jù. Tí bá, ó ní ibi gbedeke ibi toun mo máa ń sáré dé. Tí bá ti lọ, tí bá ti dé, màá wẹ̀, tí bá ti wẹ̀, màá sì sùn. Mo fẹ́ràn kí n máa ń se ní ẹ̀ẹ̀mejì lọ́sọ̀ọ̀sẹ̀. Ń se ní Saturday láàárọ̀ bíi kan boya bíi àbí ago mẹ́fà àárọ̀ ni ń bẹ̀rẹ̀. Ń si parí rẹ̀ ní ago mẹ́jọ. Ń sì láti ago mẹ́fà di ago mẹ́jọ. Tí bá iyen ti Saturday ti Sunday náà, ń ṣe bẹ́ẹ̀. Láti ago mẹ́fà dé ago mẹ́jọ. Tí bá parí rẹ̀ tẹ́ ń sì lọ wẹ̀, tí bá sì wẹ̀ tẹ́ ń wá ṣe wá jo nje àárọ̀ mi. Tí bá jo nje àárọ̀ mi, n wá ṣe wá sùn. Tí bá sùn, tí bá ji ara mi o wá fúyẹ́. Ó dáa gan kí èèyàn má sáré. Nítorí pé kí ni? Ó máa ń ran àgọ́ ara, yóò máa ń ràn lọ́wọ́ láti ká ra fúyẹ́.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ó jẹ́ ǹkan tí mo máa ń mú ní òkúnkundùn. Ètò ìdárayá méjì mo máa ń sábà ṣe ju, eré sísá àti bọ́ọ̀lù gbígbá. Bọ́ọ̀lù gbígbá òun tiẹ̀ ẹẹkan lọ́sẹ̀ mo máa ń gba, ìhun ìrọ̀lẹ́ Sunday mo máa ń gba. Àmọ́ eré sísá mo máa ń ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀, ìhun Saturday àti Sunday, àárọ̀ mo sì máa ń bẹ̀rẹ̀. Tí mo bá ti bẹ̀rẹ̀ eré sísá mi ní ago mẹ́fà àárọ̀, hin parí rẹ̀ ni ago mẹ́jọ àárọ̀. Hín ṣé láti ago mẹ́fà di ago mẹ́jọ, ìyun wákàtí méjì. Tí mo bá ti ṣetán, hín ṣì lọ wẹ̀, hín ṣì jẹun, hín ṣì wàásù bí mo ò ṣe máa ṣe nú. Tó bá si di Sunday náà, hín ṣé eré sísá náà ní ago mẹ́fà dé ago mẹ́jọ. Tó bá di ìrọ̀lẹ́ lágo márùn-ún, hín lọ gbá bọ́ọ̀lù. Eré ìdárayá méjì tí mo máa ń ṣe, mo sì nífẹ̀ẹ́ sí i láti máa ṣe daádaá. Nítorí pé kíni mo ní ìgbàgbọ́ pé ó máa ń jẹ́ kí ara èèyàn kó dáṣá, osì máa ń jẹ́ kí ìlera ara èèyàn kó lékún si ni.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin àmọ́ ó ti pẹ́ gan. Ìgbà tí mo wà ní kékeré, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin gbẹ̀yìn ṣùgbọ́n mo rántí wípé ọkọ̀ nígbà ọ̀ún, ó tó boya bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin táa fi rìn irin nítorí pé kí ni? Mo rántí pé á rìn irin láti Kano lọ sí ìpínlẹ̀ Èkó ni. Ó sì tó bo ya bí ọjọ́ mẹ́rin kí á tó dé Èkó láti Kano. Ṣùgbọ́n mo gbádùn irin nítorí pé kí ni? Inú ọkọ̀ ojú irin, gbogbo ǹkan tí ẹ bá fẹ́ lò wà ń bẹ. Tó bá fẹ́ yàgbẹ́, ó wà ń bẹ. Tó bá fẹ́ tọ́, ó wà ń bẹ. Tó bá fẹ́ ra ounje, ó wà ń bẹ. Tó bá fẹ́ rà ìpápátẹ ó wà ń bẹ. Tó bá fẹ́ sùn, tó bá ti rẹ ọ, ibi wà tó jẹ pé ó sùn to jẹ pé ó sùn gbalaja tí ó ńa ara kalẹ̀. Táàra rẹ o ṣe kí ni? Táàra rẹ o balẹ̀ dáadáa. Ó wà nínú ọkọ̀ ojú irin. Ìdí tí mo fi nífẹ̀ẹ́ sí láti máa gun ọkọ̀ ojú irin nìyẹn. Ṣùgbọ́n ó ti pẹ́ gan tí mo ti gun. Ayé ìsìn ta wà yìí kò fi bẹ́ẹ̀ sí ọkọ̀ ojú irin mọ́ ní ìlú wa ta wà yìí. Kò bá wù mí tí wọ́n bá le dáa padà nítorí pé kí ni? Ọkọ̀ ojú irin ó dára, ó dára púpọ̀. Tí eyan bá sì gun, yóò wù yan kí eyan gun síi ni. Ọkọ̀ ojú irin ó rí lì wu mi gan. Tí n bá tún rí, yóò wù mí kí ń tú n bá a rin lẹ́ẹ̀kan síi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ó pín sí oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ọ̀nà ni pé tí bá ti rí ìṣòro kan tó jẹ́ pé ó ju ẹ̀mí mi ló ó sì lágbára ju mí lọ, ẹni kan tí mo kókọ́ máa ń pè ní ẹni tó jẹ́ ẹni ta jọ ń ṣiṣẹ́, iyùn tó ń pè ní partner mi. Yíì sọ fún pé, "Wá o ọ̀rẹ́ wá, ìṣòro yìí kí ni í báyi báyì bayì kò yé mi o, kí ni mo lè ṣe sí i?" Tèmi àti e ta bá jọ fojú wo, ta bá rí pé à rí ṣe, a lọ gbé bá ẹni tó jẹ́ ọ̀gá wa. Tọ́ga ò bá rí ṣe, a fẹ́ jọ a ni kí á jọ ṣẹ̀ pàpọ̀, tọ́ga ò bá rí ṣe a lọ sí ọ̀dọ̀ ọ̀gá pátápátá, wọ́n ṣe kí ni? Wọn bá wa ṣe, wọ́n bá wa ṣe iyùn àkọ́kọ́ nù. Ìṣòro mi o lè jẹ́ bóyá ìṣòro bóyá àwọn kan bá ara wọn jà àbí mo ṣẹ̀ ọ̀gá kan ní ibi iṣẹ́ tí mo bá fẹ́ lọ, tí m bá fẹ́ yanjú ìṣòro mi, yíì lọ bá ọ̀gá mìí tó jẹ́ pé mo mọ̀ pé wọ́n sún mọ́ ara wọn pé, "À ọ̀gá o, mo ti ṣẹ̀ ọ̀gá báyi báyìí, ẹ bá mi bẹ̀bẹ̀ pé kò dá kún kò má bí inú o." So tí bá ti ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ yóò ṣe kí ni? Yóò ní ìyànjú. Bí ìṣòro ń bá ṣe wá ni ó máa ṣe gbà á ni màá ṣe wo ọ̀nà tí màá gbà láti yanjú ìṣòro àmọ́ ìṣòro jẹ́ nǹkan tó jẹ́ pé ìmọ̀ wa tí ó bá sì wà èèyàn ó ṣe kí ni? Èèyàn ó gbìyànjú láti yanjú rẹ̀ ni.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé ọba ló ń jẹ. Tẹ́ ẹ bá sì ń jẹun, gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń bá ṣe, ẹ̀ ń gbódò pa tì ni. Kí ẹ ṣe kí ni? Kí ẹ mọ bí, "oúnjẹ mo n jẹ yìí, je kí n parí oúnjẹ mi kí n tó ṣe nnkan kan mìíràn." Àkókò ìwà tí mo, àkókò ìwà tí mo mọ̀ nínú oúnjẹ tí mo bá ń jẹun ni pé, mi kì í bẹ́ ẹni bodì sọ̀rọ̀ tí mo bá jẹun. Tí mo bá ti ń sọ̀rọ̀, mi ò ní bẹ́ ẹnikẹ́ni sọ̀rọ̀ tí ń fi jẹun tán. Àkọ́konú ẹkẹ̀éjì ni wípé tí mo bá ń jẹ lọ́wọ́, mi kì í tẹ fọ́ọ̀nù mi. Tí mo bá jẹ lọ́wọ́, mi kì í tẹ fọ́ọ̀nù mi. Mo máa ń fẹ́ kí, kí gbogbo ọkàn mi kó wà níbí oúnjẹ tí mo bá ń jẹ. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé ọba ni ó ń jẹ, ẹ̀ yẹ́n sì gbọ́dọ̀ fún ní ọ̀wọ̀ rẹ̀. Ẹ̀ẹ́kẹta ni wípé tí mo bá ń jẹun, mi kì í wo tẹlifíṣàn rárá. Mo máa ń fẹ́ kí gbogbo ọkàn mi kó wà ní orí oúnjẹ tí mo bá ń jẹ. Tí mo bá ti wá jẹun tán ni mo ló wá ṣe gbogbo nǹkan tí mo ti ṣè. Àmọ́ tí mo bá ń jẹ lọ́wọ́, mò ń má ń jẹ́ kí gbogbo ọkàn mi kó wà níbí oúnjẹ. Àrá ìwà tó dára tí mo fi kóra mi tí mo bá ń jẹun nù.

Àkókò wo ni ọ́fìsì rẹ ṣí? Àkókò tí ọ́fìsì mi máa ń ṣí ni ago mẹ́jọ àárọ̀ láti ọjọ́ Monday sí ọjọ́ Jimo. Ṣùgbọ́n to ó bá ṣí ní ago mẹ́jọ àárọ̀, ó máa ń fún àwa òṣìṣẹ́ ní àǹfààní láti wọ iṣẹ́ ní gegẹ́ge ago mẹ́jọ sí ago mẹ́jọ àbọ̀ àárọ̀. Ìwọ, ẹni tó bá ti kọjá gbèdéke tán fún wa, ìyun gbèdéke ago mẹ́jọ àárọ̀ ó ní ìtànràn tí ó ṣe kíni, tí ó san. Nítorí náà, ago mẹ́jọ àárọ̀ gẹ́rẹ́gẹ́ ni ó máa ń fún wa dà. Tó bá wa tiẹ̀ wá pẹ́ wá ju ago mẹ́jọ sí ago mẹ́jọ àbọ̀ àárọ̀, a gbudọ̀ ti wọ ibi iṣẹ́, bá ṣe máa ń ṣe ní ibi iṣẹ́ wa nu un. Gbogbo àwọn òṣìṣẹ́ wa won sì ti mọ̀ pé báa ṣe máa ń ṣe nu un. Kò o sí, kò ń ṣẹ́ni tó máa ń kọjá iyé gbèdéke àkọ́kọ́ un, nítorí pé kíni ó ońi kalukù mọ̀ wípé tí òun bá ti lè kọjá rẹ̀, wọn o yóò nínú owó oṣù, owó oṣù rẹ̀.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ tí a máa ń lò. Tẹ gbogbo wa ni wọ́n máa ń fún ní káàdì iṣẹ́ táa bá kọ́ gbaṣẹ́. Ara nǹkan t'ọ́n óó kọ́kọ́ fún ọ ní káàdì, Káàdì n ni wọn ó fi ṣe kíni, ni óò jẹ́ káàdì ìdánimọ̀ rẹ. Gbogbo ìgbà táá bá sì ń lọ'bi iṣẹ́ làá má ń lo káàdì un Ìwọ tó ò bá lo káàdì rẹ, o ò ní le bíbi wọ, o ò ní le ríbi wọ ibi iṣẹ́. Nítorí náà, a ní káàdì iṣẹ́ t'áwa máa ń lò. Káàdì iṣẹ́ sì ni ó ní àǹfààní púpọ̀ púpọ̀. Tá a bá fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀sán ní ilé oúnjẹ ibi iṣẹ́, òun láa fi máa ń jẹ oúnjẹ. Nítorí pé kíni ilé iṣẹ́, ilé iṣẹ́ wa wọ́n máa ń fún wa ní oúnjẹ ọ̀fẹ́. Àmọ́ káàdì ni ó ò dúró gẹ́gẹ́ bíi pé, ah ẹni yìí ibi iṣẹ́ wa ní tí ń ṣiṣẹ́. Nítorí náà, káàdì òun ó ní àǹfààní púpọ̀. A gbudọ̀ máa lòó ní gbogbo ìgbà. Ìwọ tó ò bá lo káàdì rẹ, ó ní'tanràn tí wọ́n máa ń fún ẹni tí ò bá fi le lo káàdì iṣẹ́ rẹ̀

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí, èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni èso ọ̀gẹ̀dẹ̀ nítorí pé kí ni èso un ó wù mí gidigan. Tí n bá ti jẹ ẹ ní ojúmọ́ kan èmi ò kí ń gbádùn, gbogbo ìgbà mo máa ń ra èso òun sílé, mo sì máa ń sọ́, mo sì máa ń fi sínú fíríjì mi kó baà bàjẹ́. Nítorí tí n bá ti fẹ́ jáde lọ́ bí iṣẹ́ láàárọ̀ bayi, ǹkan tí koko jẹnu. Tí n bá dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ mo sì máa ń jẹ ẹ. Ó wà lára àwọn èso tí mo fẹ́ràn jùlọ. Ọ̀gẹ̀dẹ̀ sì dára púpọ̀ jù ó dáa lára. Ìgbà mí tí mo bá fẹ́ sè gan èmi jẹ lásán, mo máa ń mu pẹ̀lú mílìkì àti ẹ̀pà, ii n da papọ̀. Tí n bá ti, tí n bá ti wò pé mi fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ láṣán, ó gbọdọ̀ ọ̀nà púpọ̀ tí mo lè gbà jẹ ọ̀gẹ̀dẹ̀ ó pọ̀. Àmọ́ gbogbo ọ̀nà tí mo máa ń gbà jẹ ẹ náà nu. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ dáadáa. Ó ní èso pàtàkì tí mo fẹ́ràn jù ọ nínú gbogbo àwọn èso 65.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ, iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì tó jẹ́ pé ó máa ń gba tábìlì èèyàn kán ni, ó sì fẹ́ dáadáa. Ó fẹ́, mo máa ń kó gbogbo àwọn fáìlì sí ibi bẹ̀, ó sì ní ibi tí ẹ̀yàn máa ń kó fáìlì sí ní abẹ́, ó ní drawer bóyá bi mẹ́ta tí ẹ̀yàn lè kó fáìlì sí. Èmi nìkan mò ń lo tábìlì, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé kí ni, ó fẹ́ dáadáa, ó sì gba ààyè dáadáa tí ẹ̀yan lè kó ǹkan sí. Ó gba ààyè ló, ó, ààyè wà lórí rẹ̀ dáadáa, ó sì tún wà ní abẹ́ rẹ̀ dáadáa. Kódà tábìlì uń, kí ni bá wá, kí ni bá wá, àga bá wá, tó jẹ́ pé àga rẹ̀ náà ni, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mi i ní ìfẹ́ si láti máa jẹun nínú ọkọ̀ mi nítorí pé kí ni? Mo gbàgbọ́ wípé ọkọ̀ kì í ṣe ibi tí èeyan ti le máa jẹun. Inú ilé ni èeyan ti máa ń jẹun àbí ilé-oúnjẹ títa. Ṣùgbọ́n àwọn ǹnkan mìí ma fà á tó jẹ́ pé ìmi máa mú mi jẹun nínú ọkọ̀. Kí ni máa ń sábà fà á ni pé bóyá ebi ti pa mí gan mo sì ló ń jẹun nínú ọkọ̀ mi sì níbi kankan tí mo ti lọ ti jẹun. Í n ṣe kí ni? Ì n pàkí, ì n sì jẹ, kí ṣe wípé ìmọ̀ wa mọ́tò lọ, ìwà máa jẹun. Èmi ṣe tèmi bẹ́ẹ̀. Tí n bá ti rí i pé ebi o ti pa mí gan mo sì fẹ́ jẹun, oúnjẹ sì wà nínú ọkọ̀ mi, kí n ṣe? Í n ra páàkì sí ẹ̀gbẹ́ kan, tí n bá ti wọkọ̀ sí ẹ̀gbẹ́ kan, ì ń ṣi ròra lọ sí ibi tó ń jẹ mi wà nínú mọ́tò, ì ń sì gbé, ì ń sì gbé jáde, ì ń sì máa jẹ. Tí n bá jẹ ounje un tán, ì ń sì máa bá tèmi lọ. Nǹkan eyokan tí ó lè mú mi jẹun ni. Àmọ́ wípé mo wà nílé ó wá wù mí pé kí n lọ jẹun nínú mọ́tò, èmi i ṣe tèmi báún. Bóyá mò ń lọ, ebi wá pa mí mo wáa ló ń jẹ nínú mọ́tò ni mo lè jẹun nínú mọ́tò. Àmọ́ tí èéṣe bẹ́ẹ̀ mi ò fẹ́ràn láti máa jẹun nínú mọ́tò.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo ń fẹ́ràn jù láti máa gbọ́ ni orin Yorùbá. Iyún àwọn orin àpàlà, mo fẹ́ràn rẹ̀ láti máa gbọ́ dáadáa. Orin bíi Sikiru, bíi orin Sikiru Ayinde Barrister, bíi orin Ayinla Omowura. Mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ àwọn orin dáadáa, nítorí pé kí ni àwọn orin un o máa ń kọ́ eyàn ní ọgbọ́n dáadáa, ó sì máa ń jẹ́ ká mọ àṣà àti ìṣe Yorùbá dáadáa. Àwọn orin tí won se ń kọ níìsín, àwọn orin tàka súùfe mi ò nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ irú àwọn orin báyẹn torí pé kí ni kò sí ẹ̀kọ́ kankan tí ẹ̀yan ń kọ́ nínú àwọn orin báyẹn. Kì í ṣe àwọn orin ìjìnlẹ̀ Yorùbá wa. Àwọn orin ìjìnlẹ̀ Yorùbá wa gangan ni àwọn orin fújì. Mo sì nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ fújì dáadáa náà. Mo máa ń gbọ́ fújì torí pé kí ni orin Yorùbá ni. Mo sì máa ń gbọ́ àwọn orin àpàlà. Mo sì máa ń gbọ́ àwọn orin Ayinla Omowura, Sikiru Ayinde Barrister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́ọ̀rọ̀ kan ṣá, mo fẹ́ran láti máa gbọ́ orin Yorùbá, orin èdè Yorùbá. Mo fẹ́ran láti máa gbọ́ gidi gan-an dáradára.

Ṣé o fẹ́ran coffee tàbí tea? Èmi ò kí sábà mu coffee, tea mo máa ń mu, mo sì nífẹ̀ẹ́ sí tea dáadáa. Ó wà lára àwọn oúnjẹ tí mo máa ń jẹ láàárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́. Ìdí tí mo fẹ́ran tea ni wípé mo ma--mo máa ń lè fi búrẹ́dì mu tea, ṣùgbọ́n cọffee èeyan ò lè fi búrẹ́dì mu cọffee. Mo tún wà ní gbàgbọ́ pé coffee kì kì ń jẹ́ keeyan tètè rí orun sùn. Ní tòótọ́, ìgbàgbọ́ tè mi nuu o. Mi mọ bó ṣe rí, mi sì mọ oríṣiiríṣii coffee tó wà ṣùgbọ́n mo fẹ́ràn láti máa mu tea nítorí pé kíni, òun tún máa ń kúnnú dáadáa. Ọlá pé èeyan ó tún fi búrẹ́dì, èèyàn ó fi gbá nídìí, òun tún máa ń jẹ́ kí inú ẹeyan kún dáadáa. Yàtọ̀ sí coffee tó jẹ́ pé ó kan mú lásán ni, ó sì lè máa jẹ́ kó máa rọrùn sùn. Èmi sì fẹ́ràn láti máa sùn dáadáa. Nítorí náà mo fẹ́ràn láti máa mu tea dáadáa. Kó tún waa jẹ́ tea tó gbóná, tí n bá ti mú báyìí, orun ò mọ̀-ọ́n kun mí ni. Kí n tún wá rí búrẹ́dì sí, ó máa ń lọ dáadáa.